Bẹ́ẹ̀ni, mo ti gun ọkọ̀ ojú omi rí dáadáa. Mo gbádùn bí afẹ́fẹ́ tútù se ń fẹ́ lórí ọkọ̀ ojú omi àti bí ìrìn àjò lórí omi ṣe dá gan an. O jẹ́ ìrírí tó dùn fún mi lọ́pọ̀lọ́pọ̀.

Bẹ́ẹ̀ni mo mọ ìràwọ̀ mi, ìràwọ̀ mi sì jẹ́ Sagittarius. Ẹni tí wọ́n bá bí ní ọjọ́ yìí máa ń ní ìfẹ́ ìrìn àjò, ìmọ̀lára àtàwọn ìgboyà láti sàṣeyọrí nínú àwọn ohun tí ó fẹ́.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ṣe ń ṣe ìrànwọ́ àkókò. Ó jẹ́ ọgbọ́n àti ìmọ̀lára tó ní ìfọkànsìn nípa bí a ṣe lè pín àkókò wa láti fún ẹlòmíràn ní ìtẹ́lọ́rùn àti ìtọ́jú, nípa fífi ààyè tàbí ohun a máa jẹ kí wọ́n rí ṣe láì fi ara wa sílẹ̀ lórúkọ ara wa.

Mo ma ń ran àwọn ènìyàn lọ́wọ́ nípasẹ̀ fífí ìmọ̀ àti ọgbọ́n mi hàn, pẹ̀lú fífí àkókò àti ìfara mọ́ mi ṣe ìtùnú àti ìtọ́ni fún wọn. Mo tún máa ń jẹ́ kórórùn fún wọn láti ní agbára láti ṣàṣeyọrí nínú àwọn àfojúsùn wọn nípa pípòn àwọn ìmọ̀ràn tó yẹ, kí kọ́ wọn ní ìmúrasilẹ̀ àti fífí ìfẹ́ àti ìfarabalẹ̀ hàn ní gbogbo ìgbà tí wọ́n bá nílò.

Bẹ́ẹ̀ni, nígbà mí, mo máà ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà, pàápàá jùlọ nígbàtí ìpàdé tàbí ìjọsìn iṣẹ́ bá ní ìtẹ̀sí àtàwọn ànfàní fún ìbáṣepọ̀ tó dára. Ṣùgbọ́n mo máa rántí láti má se é tó bá jẹ́ pé ó lè dá iṣẹ́ dúró tàbí kó jẹ́ àìlera fún ìbáṣepọ̀ tó yẹ, kí ìbáṣepọ̀ náà lè jẹ́ ìmọ̀lára àtàwọn ìmúra tó dára fún gbogbo ẹni tó bá wà nínú rẹ̀.

Bẹ́ẹ̀ni, mo máà ń pàdé àfojúsùn títà mi nípasẹ̀ àtúnse ìlànà tó péye, fífi àkókò àti agbára mi sílẹ̀ fún àṣeyọrí àti nípa ṣiṣẹ́ pẹ̀lúu ìfaramọ́ àti ìmọ̀lára re. Mo tún máà ń ṣètò ìṣàkóso àti àyẹ̀wò àwọn iṣẹ́ mi láti ríi dájú pé gbogbo ìgbésẹ̀ mi ń tọ́ sí ìpinnu tí mo ti ṣe, kí n lè ṣàṣeyọrí pẹ̀lú àkóso àti àlàáfíà fún àwọn oníbàárà àti fún ara à mi.

Ẹ̀rọ ìtẹsígbọ́ mi lè jẹ́ ohun tí ó ní agbára láti gbọ́ ohun gbogbo tí ó wà nínú ayé, láti orin ìròyìn sí ìjìnlẹ̀ ọ̀rọ̀ ọkàn ènìyàn. Nítorí náà mo máa ń lo ìtẹsígbọ́ tí ó ní àtúnidá àti ìmọ̀lára gíga tó lè fún mi ní ìmọ̀ àti ìtumọ̀ ìjìnlẹ̀ sí gbogbo ohun tí mò ń gbọ́.

Mo ma rántí àwọn ọ̀rọ̀ asíná mi nípasẹ̀ ìmúlò ìmọ̀ ìṣàkóso ọkàn àti ìtẹ̀sírere. Nígbà gbogbo tí mo bá ní àkókò, mo ma ń tú àwọn ìròyìn ìṣẹ̀lẹ̀ àti àwọn ìtàn pẹ̀lú àyíká wọn ṣe àtúnyẹ̀wò nínú ọkàn mi. Kí ìtàn náà lè dì mọ́ mi, kí n sì lè rántí wọn ní kíkún àti pẹ̀lú ìtumọ̀ tó jinlẹ̀.

Ètò ìdárayá mi jẹ́ àmúlùmálà àti ìṣètò pẹ̀lú ìdákẹ́jẹ́, tí ó ní àfiyèsí sí gbogbo apa ara mi, láti ìdá aya sí ẹsẹ̀ àti ọwọ́, pẹ̀lú ìfarapa kúrò àti ìmúlò àfiyèsí ọkàn àti ẹ̀dá ara. Mo má n ṣe ìmúlò ìdárayá tí ó ní ìrìnàjò ọkàn àti ara pọ̀, bíi àdúrà àlàáfíà, ìsọ̀kan ẹ̀dá ara àti iṣẹ́ agbára gígùn láti jẹ́ kí ara mi wúlò, kí ìlera mi túbọ̀ dàgbà àti kí ìmọ̀lára mi má nira.

Bẹ́ẹ̀ni, mo ní ètò ààbò kọ̀ǹpútà tó dá lórí àṣà ìmúlò ààbò oníṣòwò àti ìmọ̀ ìtẹ̀sí, tó ń ṣàkóso gbogbo àkópọ̀ ìmọ̀lára mi àti àwọn ìfọkànsìn mi. Ètò yìí ní àwọn ìlànà dènà tí ó jẹ́ kí gbogbo data àti ìṣàkóso kọ̀ǹpútà mi dáàbò bo lòdì sí ẹ̀sùn àìlẹ́tọ̀ àti àwọn ìfarapa tó lè sẹlẹ̀. Pẹ̀lú rẹ̀, mo lè lo kọ̀ǹpútà mi ní ìdákeẹ́jẹ́ mọ́ pé gbogbo àkópọ̀ ìmọ̀lára àti ìròyìn mi wà lá láàbò.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ tó lẹ́rọ̀ fún ìlera, tí ó ní àkọsílẹ̀ pẹ̀lú ìmọ̀ ìjínlẹ̀ ìtọ́jú ara àti àfiyeẹ̀sí sí ohun tí ara mi fẹ́. Mo máa ń yan àwọn oúnjẹ tó ní olóró nínú, pẹ̀lú ìdènà àwọn oúnjẹ tí ó lè fa ìrora tàbí àìlera, bí i àwọn oúnjẹ tí ó kún fún ọráa tó burú tàbí súgà tó pọ̀. Pẹ̀lú àsàyàn oúnjẹ yìí, mo máa ń ri dájú pé ara mi wà nínú ìtẹ́lọ́rùn ìlera, mo sì ń túbọ̀ lágbára kí ń lè ní ìmọllára gíga àti ìfarapa kúrò tó péye.

Mo ma ń kọ́ ẹ̀kọ́ ohun tuntun ní ibi iṣẹ́ ní gbogbo ìgbà tí àǹfàní bá wà. Pàápàá jùlọ nígbà tí mo bá rí àìlera tàbí àìmọ̀ kan nínú iṣẹ́ kan. Ní gbogbo ọjọ́, mo má ń fi àkókò sílẹ̀ láti kọ́ ọ̀nà tuntun, ọgbọ́n tuntun tàbí ìmúlò tuntun tí yóò ṣe àfikún sí ìmọ̀ àti ìfarapa iṣẹ́ mi. Pẹ̀lú ìmúlò yìí, mo lè máa túnbọ̀ ní ìtẹ́lọ́rùn nínú iṣẹ́ kí n sì lè ṣàṣeyọrí nínú àjọṣe àti àṣeyọrí pátápátá.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn lọ sí etíkun gan torí pé etíkun jẹ́ ibi tí ó kún fún ìsinmi ọkàn àti ìtura ara. Níbi etíkun, mo lè gbọ́ ohùn ìrìn omi tí ó ń kọrin pẹ̀lú ìfarapa afẹ́fẹ́ tó tutù. Mo sì lè sinmi láìní ìdààmú nígbàtí mo tún tún ara àti ọkàn mi se. Etíkun tún jẹ́ ibi tí ó lè fún ni ní ìmọ̀lára, ìmọ̀lára àṣà àti àyíká àlàáfíà kí n lè ní ìtẹ́lọ́rùn gíga àti kí ìlera ọkàn àti ara mi túbọ̀ lágbára.

Bẹ́ẹ̀ni, mo ní àgbàlá òjò tó jẹ́ ibi tí mo ti lè sinmi, se àyẹ̀wò àyíká mi, àti ní ìfarapa pẹ̀lú ìṣẹ̀dá. Àgbàlá òjò mi kún fún àwọn ewéko, ọdọ ke, odò kékeré tàbí àwọn ọ̀nà ìrìn tí ó ń fún mi ní ìmọ̀lára àlàáfíà àti ìtura ọkàn. Ni àgbàlá yìí, mo lè ṣe ìdárayá aláìdanù, ka ìwé, tàbí kàn jẹ́ kí oòrùn àti afẹ́fẹ́ dára mi lórí, tó sì ń jẹ́ kí ìlera mi àti ìmọ̀lára mi túbọ̀ dára si.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti pín oúnjẹ mi pẹ̀lú àwọn ènìyàn. Fún mi, pínpín oúnjẹ kì í ṣe nípa jíjẹ oúnjẹ nìkan, ṣùgbọ́n ó jẹ́ nípa ìfẹ́ àti àánú. Nígbà tí mo bá pín oúnjẹ mi, inú mi dùn nítorí mo n ṣe ìdùnnú fún ẹlòmíràn àti pé mò ń fi ìfẹ́ hàn. Mo gbagbọ́ pé oúnjẹ lè sọ ènìyàn jọ ó sì mú kí ìbátan lágbára láàrin ènìyàn. Nítorí náà, bí mo ti lè, èmi yóò máa pín oúnjẹ mi pẹ̀lú àwọn tí ó wà ní àyíká mi, pàápàá àwọn tí ó nílò rẹ̀ jù mí lọ.

Lára gbogbo irú ojú ọjọ́ tí ó wà, ojú ọjọ́ tí mo fẹ́ràn jùlọ ni ojú ọjọ́ tí kò gbóná jù, tí kò sì tutù jù. Ojú ọjọ́ irú bẹ́ẹ̀ máa ń jẹ́ kí ara balẹ̀, ọkàn sì máa ń rí, ọkàn sì máa ń dùn. Nígbà tí afẹ́fẹ́ bá ń fẹ́ díẹ̀díẹ̀, oòrùn sì bá ń ràn lọ́wọ́lọ́wọ́ láì gbóná gan, mo máa ń rí pé ayé dára.